Bẹ́ẹ̀ni o, mo ní irùngbọ̀n, ó ti pẹ́ díẹ̀ tí mo ti bẹ̀rẹ̀ sí ní bo irùngbọ̀n mi. Mo fẹ́ràn rẹ̀ gan torí pé ó máa ń jẹ́ kí n rí bí àgbàlagbà. Lójojúmọ́ mo máa ń tọ́jú rẹ̀ dáadáa pẹ̀lú ọṣẹ àti òróró irùngbọ̀n kí ó lè dán, kí ó sì rọ̀ dẹ̀dẹ̀

Tí mo bá jí l'òwúrò, mo máa ń kọ́kọ́ mu coffee náà. Tí bá ti jí, tí bá ti gbàdúrà, tí bá ti fọ enu, mo máa lọ ṣe coffee sínú cup. Mà á kọ́kọ́ mú ìyẹn náà kí ó fi ṣe warm up ara mi tí bá ti ṣẹ̀ṣẹ̀ jí. Coffee máa ń fún mi ní agbára láti ṣiṣẹ́